Lára ǹkan tí ó ṣe pàtàkì fún ọmọ ẹ̀dá ni kí, kí ó ní ọ̀nà tí ó máa ń jí ní òwúrọ̀ torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó máa ń sọ wípé òwúrọ̀ lọ́jọ́. Itúmọ̀ ọ̀rọ̀ yìí ni wípé a ní láti wá ǹkan tí a máa máa ṣe ní òwúrọ̀ ọjọ́. A kò gbọdọ̀ máa fi òwúrọ̀ ọjọ́ wa ṣe eré àdẹ́kọrò, kò gbọdọ̀ máa fi ta àfàlà. Òwúrọ̀ wa bẹ̀rẹ̀ ní ìgbà tí a bá jí. Tí o bá jí, tí o bá jí ní òwúrọ̀, ǹkan àkọ́kọ́ tí o gbo ní láti ṣe ni pé kí o dupe fún ẹlẹ́dàá rẹ. Kí o dupe pé ó tún jẹ́ kí o rí ọjọ́ ení. Ṣùgbọ́n kí a tó jí ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó máa ń ṣẹlẹ̀. Ilé ń dẹ́wàá lára ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi máa ń jí ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀. Lára ọ̀nà tí a lè gbà jí ní òwúrọ̀ ni kí a ṣẹ́ẹ̀tì àláàmù àbí kí ẹnìkan tí ó wà ní ẹ̀gbẹ́ wa kí ó máa jí wa. Ìkan nínú méjèèjì yii ṣe pàtàkì tí ó bá jẹ́ ẹni tí kò le jí fúnra rẹ̀ ní òwúrọ̀. Abí ọ̀pọ̀lọpọ̀ èeyàn míi dẹ́wàá tó jẹ́ wípé ara máa sọ fún wọn ní ìgbà tí ó bá to àsìkò tó yẹ kí wọ́n jí. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn mìíràn fẹ́ràn oorun tó je wipé tí wọ́n bá ti sùn ní alẹ́ báyìí iyóku di nígbà tí ilẹ̀ bá ti mọ́ dáradára ní ọjọ́ kejì. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí ó ń lọ sí ibi iṣẹ́ àbí tí ó jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa tètè jí ní òwúrọ̀ kó wá ǹkan tí ó fẹ́ ṣe ṣe, ó dára kí o wá ọ̀nà kan àbí ìkejì tí o lè gbà láti máa tètè jí. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìmẹ́lẹ́, tí ó fẹ́ràn oorun gbogbo eléyìí kò ní jẹ́ ǹkan tí ó máa kan ẹ torí wipé o kò ní ìfẹ́ sí láti máa jí ní òwúrọ̀ kí o dẹ̀ wá ǹkan tí o fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a tún lè gbà jí ara wa. Tí o bá wà ní àwọn àdúgbò tó jẹ́ wípé àwọn tó máa ń la agogó wà níbẹ̀, bi àwọn evangelist ni àárọ̀ kùtùkùtù ti ó máa la aago ìgbàlà. Abí tí o bá wà ní ẹ̀gbẹ́ mọ́sálásí tó jẹ́ wípé ní àárọ̀ kùtùkùtù wọ́n máa pè irun. Àwọn ohun wonyìí jẹ́ àwọn ohun tí ó lè ta ọ́ jí ní òwúrọ̀ wípé ilẹ̀ ti mọ́. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tí oorun bá máa ń wọ̀ lára kò ní jẹ́ gbogbo àwọn ohun yìí kò ní la ipa kankan ní ara rẹ̀, a túnbọ̀ máa sùn síi ni. Ọ̀pọ̀lọpọ̀ èeyàn elomíi ń dẹ́wàá tó jẹ́ wípé iṣẹ́ òru ni wọ́n ń ṣe tó jẹ́ wípé wọ́n nílò kí wọ́n sùn ní òwúrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mií ni ó gba kí o ṣe kí o lọ ní alẹ́ kí o dẹ̀ dé ní òwúrọ̀. Iru ẹni bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá ń jí lọ sí ibi iṣẹ́ wọn ní òwúrọ̀, òhun á se máa darí pàdà bọ̀ ni kí ó wá sinmi fún iṣẹ́ ọjọ́ kejì.

Pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀, ẹ̀sìn jẹ́ nǹkan ẹ̀sìn jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé ní àrùgẹ. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀sìn méjì tó gbajúgbajà ní ilẹ̀ adúláwọ̀ ni ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì. Àwọn ẹlẹ́sìn àbáláyé náà wà ṣùgbọ́n wọn kò fi bẹ́ẹ̀ pọ̀ tó àwọn ẹlẹ́sìn méjì yìí tí mo ti sọ síwájú. Gẹ́gẹ́ bí mùsùlùmí, a ní láti lọ sí mọ́sálásí ti ilé ìjọsìn wa ní ẹ̀maarun ní ojúmọ́. Ó kéré jù láti lọ kí àwọn ìrun wákàtí márùn-ún wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó lè jẹ́ ìdíwọ́ láti máa lọ sí ilé ìjọsìn. Bó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó dára jù ni kí o má jẹ́ kí nǹkan dí ẹ lọ́wọ́ láti lọ sin ẹlẹ́dàá rẹ. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹni tí ó ń lọ sí tí ó ń ṣiṣẹ́ ní ọ́fíìsì tí kò r'ààyè láti lọ sí ibi iṣẹ́, láti lọ sí ilé ìjọsìn, ó ní láti wá ọ̀nà mìíràn láti jọ́sìn fún ẹlẹ́dàá rẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí náà, o tún ní àǹfààní láti lọ sí Jumaat service ní ọjọ́ Jímọ̀-Jímọ̀ kí o lọ kí Jímọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni kò tún fi bẹ́ẹ̀ rẹ́ ààyè láti lọ kí. Ṣùgbọ́n ohun tí ó dára jù ni wípé kí o wá ààyè láti lọ kí ìrun márààrùn rẹ̀. Kí o dẹ̀ ri wípé ní ọjọ́ Jímọ̀ náà, o lọ sí mọ́sálásí ńlá láti lọ kí ìrun Jímọ̀. Àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà, àwọn náà máa ń lọ sí ṣọ́ọ̀ṣì ní òrekóòrè. Bó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ ṣán-- ọjọ́, ọjọ́ ìsinmi ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń pọ̀ ní ṣọ́ọ̀ṣì. Ọ̀pọ̀lọpọ̀ ètò mìíràn ni wọ́n tún máa ń ṣe ní àwọn ọjọ́ mìíràn ní ilé ìjọsìn àwọn kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti fi ọkàn sí wípé ọjọ́ ìsinmi nìkan ni wọ́n á máa lọ sí ilé ìjọsìn. Àwọn ẹlẹ́sìn àbáláyé náà, àwọn náà máa ń ṣe oríṣìíríṣìí àpèjọ ní òrekóòrè tí wọ́n máa ń fi sin-- wọ́n máa ń fi ṣe ẹ̀sìn wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a lè gba ṣe ẹ̀sìn tí a kò bá rààyè lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n ohun tí ó fi dára jù ni wípé kí a máa jọ́sìn ní ilé ìjọsìn kọ̀ọ̀kan.

Ìdáhùn tí ó fẹ́rẹ̀ dára jù fún irú ìbéèrè báyìí. Ó jẹ́ ǹkan tí ó ní agbára torí pé oríṣiríṣi ọ̀nà ni a lè gbà tọ́jú ara wa. Ele beere láti wípé kí a máa wẹ̀ déédé torí òórùn tí ó máa ń jáde ní ara ẹlòmíràn. Ẹlòmí kò mọ̀ wípé ara àìwẹ̀ déédé ni ó máa ń fa irú òórùn báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan mìíràn tún ní ó ṣe pàtàkì fún ẹni tó bá ti jẹ́ gende àbí bá ti jẹ́ àgbàlagbà tí ó ti bàlágà. Àwọn irun ìpamọ́ wa bíi irun abìyá àti irun abẹ́ẹ́wà ó ṣe pàtàkì kí a máa fà wọ́n ní òrékọ́òrẹ́ torí àwọn irun yìí wọ́n jẹ́ àwọn irun kan tí ó máa ń kó òórùn mọ́ ara. Àgàgà tí ó bá ti tó ọjọ́ mélòó kan tí o ti fá àwọn irun yìí kẹ́yin. Lára ǹkan mìíràn tí a tún lè gbà tọ́jú ara wa ni pé kí á jẹ oúnjẹ tí yóò fún ara lókun. Kí a tún máa ma jẹ oúnjẹ tí a bá ti rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni kò lè rántí ìgbà tí wọ́n ti jẹ oúnjẹ gidi. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí kò ní àǹfààní àbí tí kò ní ìmú lókun ara ni Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíi ń jẹ. Bó ti lẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ǹkan mìíràn ni ó ti ń lè fa èyí gẹ́gẹ́ bí ẹni tí kò lè dáná, gẹ́gẹ́ bí ẹni tí kò mọ oúnjẹ gidi tí òun lè jẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ti wà fún wa láti mọ̀ nípa àwọn kíní yìí tí a bá dẹ̀ ń lọ sí ilé ìwòsàn ní òrékọ́òrẹ́ láti máa lọ yẹ ṣe àyẹ̀wò ara wa. Ilé yìí náà tún ṣe pàtàkì. Ọ̀kan lára tí tọ́jú ara náà tún ni kí a máa ṣe àyẹ̀wò ojú àti àyẹ̀wò eyín wa. Ṣíṣe àyẹ̀wò máa jẹ́ kí a mọ irú epo tí àwọn àgò ara wa wà. Kí a lè mọ̀ ǹkan tí a lè ṣe ṣe kó má jẹ́ wípé ìgbà tí ó bá tó wá tó yíwọ́ ni aṣẹ̀ tó máa ma lọ wá àtúnṣe ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ ìwúlò tó wà nínú ká máa ṣe àyẹ̀wò ara. Bó ti lẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìdí ni kò kí ń jẹ́ kí àwọn ènìyàn máa lọ ṣe àyẹ̀wò ara wọn. Lára rẹ̀ ni pé àìsí owó lọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn. Ẹlòmíi tí kò mọ ǹkan tí ó fẹ́ jẹ ní ọjọ́ kan tí ó wá lọ sí ilé ìwòsàn wípé òun fẹ́ lọ ṣe àyẹ̀wò ara rẹ̀. Tí wọ́n ní kí o lọ mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọgọ́rùn ún wá, ìbò ni wí ẹni bẹ́ẹ̀ ti fẹ́ rí irú owó náà? Ṣùgbọ́n tí ìjọba bá ṣe àǹfààní ètò ìwòsàn ọ̀fẹ́ àbí ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún àwọn ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n á tún fẹ́ ṣe eléyìí. Bó ti lẹ̀ jẹ́ wípé àwọn ìgbèríko mìíràn tún lè máa ní àǹfààní sí irú ètò báyìí. Ṣùgbọ́n tí ìjọba bá lè ṣe ìgbẹ́làrúgẹ yíyẹ àyẹ̀wò ara ní ọ̀fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, elé yìí a tún jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ ipa àti pàtàkì kí a máa ṣe àyẹ̀wò ara wa kí a sì máa tọ́jú ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan mìíràn ni ó tún ṣe pàtàkì fún ìtọ́jú ara wa. Ibi tí a bá ń gbé náà tún ṣe pàtàkì kí a máa tọ́jú àyíká wa àti àyídá wa. Ẹlòmíràn kò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ó ń ṣe òun torí ibi tí òun ń gbé ni ó ń fa irú àìsàn bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò ni ó yẹ kí a máa ṣe sí àwọn àyíká wa kí a lè ṣe àtúnṣe tí ó bá yẹ kí ó tó pẹ́ jù.

Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó bá ti, tó bá kọ́kọ́ gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kí ó tó gun ọkọ̀ alùpùpù ní kò ní fi bẹ́ẹ̀ fẹ́ràn ọkọ̀ alùpùpù. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó dára kí o mọ̀ bí a tí ń gun ọkọ̀ alùpùpù torí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú gígùn ọkọ̀ alùpùpù. Torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó bá wà ní àwọn ìlú bí i ní orílẹ̀èdè Nàìjíríà bíi Èkó, ọkọ̀ alùpùpù lè gbé ẹ dé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ọkọ̀ ò lè dé nítorí súnkẹrẹ fàkẹrẹ ètò ìrènà. Gígùn ọkọ̀ alùpùpù tún wá ní oríṣiríṣi ìjàmbá tí ó lè ṣẹlẹ̀ torí tí o bá jẹ́ ẹnìkan tí kò mọ ọkọ̀ yìí gùn dáradára, ó, ó rọrùn láti ṣe léṣe ní orí ọkọ̀ alùpùpù ju ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ. Alùpùpù jẹ́ ǹkan tí ó tún máa ń ṣe àdékù fún ìnáwó, ìnáwó ojú pópó àti súnkẹrẹ àti mímú, àti ìrìnàjò láti ibìkan lọ sí ibòmíràn. Tí o bá ń gbe sí ẹ̀gbẹ́ ara wọn, epo, epo tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ń lò ó pọ̀ ju epo tí ọkọ̀ alùpùpù ń lò lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ irọrun ni ó wà nínú kí á tún máa gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Tí ó bá jẹ́ àsìkò tí òjò ń rọ̀ tí o wà lórí ọkọ̀ alùpùpù rẹ, o ní láti wá ibìkan dúró sí kí òjò náà dà kí o tó tẹ̀síwájú nínú ìrìnàjò náà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni ò ń gùn, ó rọrùn fún ọ láti tẹ̀síwájú ìrìnàjò rẹ ju pé kí ojẹ̀ ẹ máa dúró fún ojù lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni, ni àwọn ti fi jẹ́ kó yẹ wá wípé gbogbo ǹkan tí ó ní àǹfààní náà ló tún ní ibi tí ó kù sí. Ṣùgbọ́n tí a ò bá sí ní àsìkò òjò, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú kí a gun ọkọ̀ alùpùpù. Bo tilẹ̀ jẹ́ wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà ṣe pàtàkì ó dẹ̀ ní ìwúlò ti rẹ̀. Tí o bá fẹ́ kó ẹrù tó pọ̀, ìwọ̀n bá ẹrù ni o lè fi alùpùpù rẹ kó. Tí o bá dẹ̀ fẹ́ kó ẹrù tí ó pọ̀, ọ̀pọ̀lọpọ̀, ní ìlọ́po ìlọ́po ni ẹrù tí ọkọ̀, tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ le kó ló fi ju eléyìí tí alùpùpù lè gùn lọ, lè tó lè kó lọ.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fẹ́ràn láti máa lọ sí ilé oúnjẹ, bó ti lè jẹ́ e pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí a bá sè nílé ju kí n lọ sí ilé oúnjẹ lọ. Ṣùgbọ́n ní ìgbà mìíràn tí mo bá wà ní ibi tí mi ò tí lè dá ọ́ ná, tí mi ò tí lè se oúnjẹ fúnra mi, mi ò ní àǹfààní mìíràn ju pé kí n lọ sí ilé oúnjẹ lọ. Ó ti fẹ́ẹ́ tó ọdún bí méjì sẹ́yìn tí mo ti lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn. Ìdí tí eleyìí fi jẹ́ bẹ́ẹ̀ ni pé níbí ọdún méjì sẹ́yìn ni mò ń ṣe àgùbànirọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí mo dẹ̀ jẹ ní àsìkò àgùbànirọ̀ náà ni mo sè fún ara mi. Ó tilẹ̀ fẹ́ẹ́ pẹ́ ní àsìkò tí mo fẹ́ parí àgùbànirọ̀ kí mi tó mọ̀ wipé wọ́n ń ta oúnjẹ ní àdúgbò tí mo ti ń ṣe àgùbànirọ̀. Eleyìí dé jẹ́ nǹkan tí mi ò kọ̀ bi ara sí torí pé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn kí ó máa jẹ́ nǹkan tó wù. Torí nígbà mìíràn tí o bá lọ sí oúnjẹ, nǹkan tí wọ́n bá ní ni o ní láti rà àbí kí o ṣẹ máa wá nǹkan tí ó wù ọ́ kìrì Ṣùgbọ́n ni ó fi bẹ́ẹ̀ ràn mí lọ́rùn láti ra nǹkan tí ó bá wù mí láti ọjà kí mí, kí n dè ṣe é jẹ́ fún ara mi. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó tún wà nínú eleyii torí mo jẹ́ ẹnìkan tí mo nífẹ̀ẹ́ láti máa jẹ́, láti máa ṣọ́ nǹkan tí mo bá ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn tí ó ń ta oúnjẹ yìí ní wọ́n lè ti ṣe àṣìṣe nípa tí wọ́n bá ń ṣe oúnjẹ wọn lọ́wọ́. Ṣùgbọ́n any àṣìṣe tí ìwọ bá ṣe tí ìwọ bá ń ṣe oúnjẹ tirẹ̀ lọ́wọ́, wà á ti mọ̀, wà á dé mọ̀ pé ìwọ ni ó fa oru eleyìí.

Gẹ́gẹ́ bí orin kan tí ó jáde ní ìgbà tó pẹ́ tí wọ́n sọ wípé after wokin kílóku, ìgbádùn lóko táa máa jẹ́. Lẹ́yìn tí a bá ti ṣiṣẹ́ fún ọ̀sẹ̀ kan kan, nǹkan tí ó fẹ́ dára jù ni pé kí a wá ọ̀nà tí a ó fi jẹ ìgbádùn ní ìparí ọ̀sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a lè gba jẹ́ ìgbádùn, ṣùgbọ́n fún èmi, èmi fẹ́ràn láti máa wo eré bọ́ọ̀lù. Eré bọ́ọ̀lù ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kí n lè mọ bí àwọn kan ṣe ń lọ ní, níbi eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ ikan lára, nǹkan gbóògì lára bí ìparí ọ̀sẹ̀ ṣe máa rí fún èmi. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ni a tún lè ṣe ní ìparí ọ̀sẹ̀, gẹ́gẹ́ bí kí a, kí a wá pẹ̀lú àwọn ẹbí wa, kí a jọ fi omi jo, kí a jọ fi omi jo omi tó rọ̀ ọ̀rọ̀, kí a dè bá ara wa sọ̀rọ̀ nípa bí ayé wa ṣe máa lọ sí iwájú. Tí o bá dẹ̀ jẹ́ ẹnìkan tí ó ní àfẹ́sọ́nà àbí tí ó ní ẹni tí òun fẹ́, ìparí ọ̀sẹ̀ náà tún wà fún yín láti bá ara yín sọ̀rọ̀, kí ẹ bá ara yín sọ̀rọ̀ nípa bí ọ̀sẹ̀ yín ṣe lọ, kí ẹ dè mọ bí ọ̀rọ̀ ìfẹ́ yín á ṣe tún tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni o wà nínú ilé yìí, ṣùgbọ́n nǹkan tí ó fi bẹ́ẹ̀ dára jù ni wípé kí á jẹ ìgbádùn ńlá, kí á jẹ ìgbádùn ní ìparí ọ̀sẹ̀, kí a dè máa gbáradì fún iṣẹ́ tuntun ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Ó ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni kò ní àǹfààní láti tun ṣe ilé yìí ní ìparí ọ̀sẹ̀ nítorí wípé ojoojúmọ́ nínú ọ̀sẹ̀ ni ó fi ń ṣiṣẹ́. Irú àwọn ènìyàn báyìí wọn kò ní àǹfààní láti ṣe ìgbáradì fún ìparí ọ̀sẹ̀ torí pé ojoojúmọ́ ni wọ́n ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó dẹ́ sọ wípé "ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí ènìyàn lọ." Irú iṣẹ́ tí o bá ń ṣe tí kò fi àǹfààní sílẹ̀ fún wọn láti jẹ ìgbádùn ìparí ọ̀sẹ̀, irú iṣẹ́ báyìí kò n ṣe iṣẹ́ tí ó fi bẹ́ẹ̀ dára tó. Ó ṣe pàtàkì ní à á ti ṣe ìgbáradì fún iṣẹ́ ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí ó jẹ pé gbogbo ìgbà ló ń ṣiṣẹ́ bí aago, o kò ní ní àǹfààní sí irú ìgbádùn báyìí.

Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní ìgbàgbọ́ wípé kọfí mímu wà lára ǹkan tí kò kí ń jẹ́ kí ẹ̀yàn sùn lọ tí ó bá ní ǹkan pàtàkì tí ó fẹ́ ṣe. Bó ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní ìgbàgbọ́ nínú eleyi, ṣùgbọ́n mímu kọfí ní ibi iṣẹ́ le ní ìwúlò mìíràn. Kọfí mímu ní ibi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù ni, ni ó fẹ́ wọ́pọ̀ jù. Bó ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń mu kọfí láti jẹ́ kí ara wọn ṣilẹ̀, kí wọ́n lè fi ara balẹ̀ ṣe iṣẹ́ wọn. Ṣùgbọ́n kọfí mímu náà tún jẹ́ èya nkan tí o ń pèsín oríṣìíríṣìí àti sí oríṣìíríṣìí ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí kúndùn láti máa mu tea Bó ti lè jẹ́ wípé àwọn mìíràn tún fẹ́ràn kọfí náà. Kò fi bẹ́ẹ̀ sí ẹ̀rí wípé tii mímu àti kọfí mímu wọ́n ń ṣe iṣẹ́ kan náà. Bó ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó fẹ́ràn láti máa mu tíì. Ṣùgbọ́n tí wọ́n bá lọ jẹ́ ẹnìkan tí ó ń mu kọfí ní ẹ̀ẹ̀kan, wọ́n á tún fẹ́ràn láti máa mu kọfí náà.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí àwọn ọmọbìnrin ń lò fún ẹ̀ṣọ́ ara ni ó ti jẹ́ pé àwọn ọmọkùnrin náà ń lò báyìí. Lára ǹkan yìí ni ìbòrùn jẹ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin ni a mọ̀ tí ó máa ń lo ìbòrùn, ṣùgbọ́n ìbòrùn ti wà ní oríṣiríṣi ọ̀nà ní ìsìn yìí tó jẹ́ wípé eleyii tí ọkùnrin náà lè lò wà. Pàápàá jùlọ ní àsìkò òtútù. Ó ní àwọn ìbòrùn kan tí àwọn ọmọkùnrin náà lè lò láti fi dáàbòbò ara rẹ̀ nípa ooru àbí òtútù. Oríṣiríṣi ara ni àwọn tó ń ṣe ìbòrùn ti fi dá tó se fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló ti ń ṣe ojúkòkòrò rẹ̀. Bó ti lè jẹ́ wípé púpọ̀ nínú àwọn tó ń lo ìbòrùn ni ó jẹ́ obìnrin. Ṣùgbọ́n eléyìí kò tí ì dí àwọn ọkùnrin lọ́ láti máa lò ó torí pé ọ̀pọ̀lọpọ̀ ìfigagbága ló ti wà láàárín ọkùnrin àti obìnrin lórí ǹkan tí wọ́n lè wọ̀ àti ǹkan tí wọ́n ò lè wọ̀. Ní pa àpá jùlọ, obìnrin ni a mọ̀ tí ó máa ń lo ìbòrùn. Ṣùgbọ́n ayé ti yí kúrò níbi eléyìí tó ṣe fi jẹ́ wípé àti ọmọkùnrin àti ọmọbìnrin ni wọ́n bá ara wọn ṣe ìfigagbága lórí aṣọ wíwọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò kí ń wọ ìbòrùn, ṣùgbọ́n mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó ń wọ ìbòrùn gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lò fún ìfẹ́ àbí fún àríyá. Kò fi bẹ́ẹ̀ ṣe ọmọkùnrin tí ó máa ń wọ ilé gẹ́gẹ́ bí aṣọ lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé adẹ́rìn pòṣonnú àbí ẹni kan tó kàn wọ aṣọ yẹn sá, ṣùgbọ́n tó bá jẹ́ ẹnì kan tí ó mọ ohun tí ó ń ṣe tí ó dẹ̀ ní iṣẹ́ pàtàkì kan tí ó ń ṣe kò ní fẹ́ wọ irú aṣọ bẹ́ẹ̀ lọ sí ibi iṣẹ́ àbí kó wọ̀ lọ sí ibi tó ṣe pàtàkì.

Ní àṣẹ̀yìnwá àbí ní ìgbà tó pẹ́ díẹ̀ nígbà tí àwọn fóònù dé, àwọn bátìrì tí a le yọ kúrò nígbà tó bá wù wá ni ọ̀pọ̀lọpọ̀ fóònù ń lò. Ṣùgbọ́n ní ayé òde òní, a ti ní àwọn bátìrì tó jẹ wipé wọ́n kò ṣe é yọ nígbàkigbà tí ó bá wù ọ̀. Tí o bá fẹ́ yọ wọ́n kúrò nínú fóònù rẹ, o ní láti lọ mú bá ẹni tó mọ̀ nípa rẹ̀ àbí ẹni tí ó ń ṣe fóònù. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àti àléébù ló wà nínú méjèèjì. Tí a bá wo àwọn bátìrì tí ó ṣe é yọ ní ìgbà náà, àwọn bátìrì yìí tí o bá fẹ́, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń ní wọn tí ó pọ̀ eyọkàn àbí méjì toje wipé tí kan bá ti já tí ó dẹ̀ túpa àbí tí ó bá kú, wọ́n lè yọ ó kúrò kí wọ́n fi òmíràn sí i. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń ní jú bátìrì kan lọ. Ṣùgbọ́n ní òde òní tí ó ṣòro láti máa pàrọ̀ bátìrì fóònù rẹ̀ ní òrekọòrè, ọ̀pọ̀lọpọ̀ ǹkan àti ọgbọ́n àti inúdá láwon eniyan tun ti ń dá láti ríi wípé wọ́n fi rọ́pò yíyọ bátìrì. Lára rẹ̀ ni ohun ìlò àgbéná pamọ́ tí ọ̀pọ̀ àwọn olóyinbọ ń pè ní pawa banki. Tí o bá ní pawa banki tí ní àsìkò tí fóònù rẹ bá kú, o lè fi fà iná sí orí fóònù rẹ. Eleyi rọ́pò yíyọ bátìrì torí wípé òun náà ní bátìrì tẹ̀ẹ̀ tí ó fi ń gba iná sára, tí ó dẹ̀ lè fi fà iná sí orí fóònù rẹ nígbà tí ó bá kú.

Lára àwọn ohun tí ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ṣe ṣùgbọ́n tí a kò kọ bí ara sí òun ni fífi ẹ̀jẹ̀ sílẹ̀ ní àwọn ilé ìwòsàn. Fífi ẹ̀jẹ̀ sílẹ̀ jẹ́ ǹkan pàtàkì tí ò yẹ kí a mú lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Torí pé ẹ̀jẹ̀ tí ó bá fi sílẹ̀ lónìí le gba ẹ̀mí tí ó yẹ kí ó ṣòfò, ó lè gbà lá. Ni àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àbí ìjàmbá oríṣiríṣi, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó bá sálábàpá dé orí ìjàmbá báyìí ni wọ́n máa nílò ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tí ẹnìkan bá dẹ̀ fi sílẹ̀, òun náà ni wọ́n máa ń rí lò ní irú àṣìkò báyìí. Ṣùgbọ́n tí gbogbo ènìyàn bá kọjá láti máa fi ẹ̀jẹ̀ wọn sílẹ̀, ó máa ṣòro fún àwọn dókítà tí ó bá fẹ́ tọ́jú ẹni náà láti rí ǹkan ìtọ́jú ẹni bẹ́ẹ̀. Bò tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò fi ń fi ẹ̀jẹ̀ sílẹ̀, ṣùgbọ́n àwọn ilé ìwòsàn ti wọ́n wá ọ̀nà kan abi omìíràn láti rí pé àwọn ní ẹ̀jẹ̀. Blood bank ni ibi tí wọ́n máa ń kó àwọn ẹ̀jẹ̀ ìyípamọ́ sí tí wọ́n dẹ̀ máa rí wípé àwọn ẹ̀jẹ̀ tí àwọn ní nílẹ̀, ó máa tó fún ìgbà kú ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ìfi ifa ẹ̀jẹ̀ sí ẹni tí ó bá nílò rẹ̀ lára. Elé yìí jẹ́ ǹkan tí ó ṣe kókó tí ó ṣe pàtàkì tí ó yẹ kí gbogbo wa yàn láàyò láti máa ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò tilẹ̀ mọ̀ nípa irú ǹkan báyìí àti pé àwọn tí ó mọ̀ nípa rẹ̀ náà wọn kò rí ààyè lọ sí ilé ìwòsàn láti lọ ṣe. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá nílò ẹ̀jẹ̀ tí kò bá sí ẹ̀jẹ̀ ní tòsí, wọ́n á wá ǹkan lára àwọn ẹbí ẹni tí ó pàdánù, tí ó nílò ẹ̀jẹ̀ náà láti fi ẹ̀jẹ̀ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló tún wà nínú fífi ẹ̀jẹ̀ sílẹ̀ torí bí gbogbo wa ṣe jẹ́ ènìyàn yìí, oríṣiríṣi ẹ̀jẹ̀ ni ó wà ní ara wa. Ó ní láti yẹrú ẹ̀jẹ̀ tó wà ní ara ẹni tí ó fẹ́ fi ẹ̀jẹ̀ sílẹ̀ wò bóyá ó bá ẹni tí wọ́n fẹ́ fún ní ẹ̀jẹ̀ ní ara mu. Ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni ó lè ṣẹlẹ̀ tí kò bá sí irú ẹ̀jẹ̀ tí ẹni tí ó nílò ẹ̀jẹ̀ fẹ́ lò. Tí irú ǹkan báyìí dẹ̀ lè fa kí irú ẹni bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ láàbínà lọ. Ó dára kí á máa fi ẹ̀jẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó nílò kí ìjọba náà ṣe ìpolongo àti ìṣetí fún àwọn ènìyàn kí wọ́n mọ̀ ipa ńlá tí ó wà nínú kí a fi ẹ̀jẹ̀ sílẹ̀. Àwọn ìlú mìíràn máa ń fún àwọn tí ó bá lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ǹkan àbí ǹkan bíi ẹ̀bùn, ṣùgbọ́n ilé yìí kọ́ ni ó yẹ kó jẹ́ ìwúrí fún ẹnikẹ́ni tó bá fẹ́ fi ẹ̀jẹ̀ sílẹ̀. Ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ rí gẹ́gẹ́ bí ǹkan tí ó fín ṣe dáradára fún àwọn ènìyàn.

Tí wọ́n bá ti lẹ béèrè lọ́wọ́ ènìyàn pé kí ni a ń pè ní ìbọ̀ṣẹ̀? Oríṣiríṣi nǹkan ni a ń bọ̀ sí ẹsẹ̀ wa. Àwọn nǹkan tí a ń bọ̀ sí ẹsẹ̀ wa ni a ń pè ní ìbọ̀ṣẹ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, irú bàtà tí o bá wọ̀ àbí irú ibi tí o bá wà ní yóò máa sọ irú ìbọ̀ṣẹ̀ tí o bá fẹ́ wọ̀. Tí o bá wà ní inú ilé rẹ, tí ó bá jẹ́ inu ilé tí kò jẹ́ ilé onílé eléruku, ínu ilé tí o dán, tí ẹ́ ìsàlẹ̀ rẹ̀ dán gban, ó máa dára láti wọ ìbọ̀ṣẹ̀ pípé tó jẹ́ socks sí ẹsẹ̀ rẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa wọ̀, àbí ká sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò fi bẹ́ẹ̀ kọbi ara ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ká sọ, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń rìn nínú ilé wọn láì wọ ìbọ̀ṣẹ̀ rárá. Bó tilẹ̀ jẹ́ wípé díẹ̀ nínú àwọn ènìyàn wà tó jẹ wípé wọ́n kò le rìn, wọ́n kò le rìn kó dà nínú ilé wọn láì wọ ìbọ̀ṣẹ̀. Tí o bá wá ń jáde lọ, irú bàtà tí o bá tún wọ̀ jáde náà tún lè sọ irú ìbọ̀ṣẹ̀ tí o fẹ́ wọ̀. Tí o bá jẹ́ alákọ̀wé tí ó ń lọ sí ibi iṣẹ́, ìbọ̀ṣẹ̀ jẹ́ nǹkan tí ó máa bo iyì ńlá kú aṣọ tí o bá wọ̀, àgàgà tí o bá wọ bàtà tí ó jẹ́ kòkòǹkà.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o bá wà nínú ọkọ̀, tó bá jẹ́ ọkọ̀ tí gbogbo ènìyàn wọ̀ tí kì í ṣe ọkọ̀ àdáni tìti rẹ̀ oríṣìíríṣìí nǹkan ni o máa gbọ́ tó ti lè jẹ́ wípé ní ìgbà mìíràn ó lé wà nínú ọkọ̀ kí ẹnikẹ́ni má sọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní, kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ní nǹkan tàbí èkejì tí ó fẹ́ sọ. Ní ìgbà mìíràn lélèèyí ó lè pàdé ènìyàn nínú ọkọ̀ kí ẹjọ́ má sọ̀, dowe kẹ́ kí ẹjọ́ má sọ̀rọ̀ títí di ìgbà tí ẹ fi máa jọ kúrò nínú ọkọ̀ náà. Oríṣìíríṣìí nǹkan ni o lè gbọ́ tó bá wà nínú ọkọ̀ tó bá jẹ́ ọkọ̀ tí gbogbo ènìyàn tí kì í ṣe ọkọ̀ àdáni. Ṣùgbọ́n tí o bá wà nínú ọkọ̀ àdáni ó tún wà lọ́wọ́ irú bí inú rẹ bá ṣe rí ní àsìkò bẹ́ẹ̀. Tí o bá jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn orin wà á fẹ́ láti gbọ́ orin nínú ọkọ̀ rẹ. Tí o bá rẹ̀ jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa gbọ́ ìròyìn o lè gbé sírú ìròyìn tí ó bá wun O Tí o bá de jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìdákẹ́rọ́rọ́ o dẹ̀ tún le gbe sí, o dẹ̀ tún le wà ní ìdákẹ́rọ́rọ́ láì gbọ́ nǹkan kan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń jẹ́ wípé tí o bá wà nínú ọkọ̀ tó jẹ́ tirẹ̀ ṣùgbọ́n àwọn tí ó wà nínú ọkọ̀ tí ó jẹ́ bí ẹbí rẹ àbí ọ̀rẹ́ rẹ àbí alásùnmọ̀ rẹ, ṣe àwọn tí wọn bá fẹ́ wà ní ìdákẹ́rọ́rọ́ tí àwọn bá fẹ́ gbọ́ orin eléyìí lè fa ìyapa ẹnu láàrín ẹ́yin méjèèjì ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹni tí ó ni ọkọ̀ tí ò bá ní ìfẹ́ sí láti gbọ́ orin ní àsìkò tí àwọn tó wà nínú ọkọ̀ fẹ́ gbọ́ orin wọn lè pa á. Ṣùgbọ́n nígbà mi tí o bá ń gbọ́ yín orin sókè lálálá nínú ọkọ̀ tí ẹnìkan lára àwọn èrò àbí ẹni tí o gbé sínú ọkọ̀ rẹ tí ó bá fẹ́ gba ipe wọlé ó máa ní láti bẹ̀ẹ̀ àbí kó sọ fún O kó fi to tó ọ létí wípé kí o yín orin àbí rédíò náà sílẹ̀ kí ó lè gbọ́ nǹkan tí wọ́n bá sọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ àǹfààní tó wà nínú kí a ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì torí tí o bá yín rédíò rẹ sókè lálálá tó bá wà nínú ọkọ̀ ìjọba ẹlòmíràn fẹ́ láti wà ní ìdákẹ́rọ́rọ́, ẹlòmíràn fẹ́ràn orin ṣùgbọ́n tí orin náà bá wà ní ìwọ̀ntúnwọ̀nsì kò ní ni ẹnìkan lára ju ẹnìkan lọ.